Ṣé mo máa ń tan ìkíni lórí fóònù mi? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi. Ní ìgbà tí èmi àti ẹni tí à ń sọ̀rọ̀ tí a bá ti sọ ohun tí a fẹ́ sọ tán, màá parí ọ̀rọ̀ mi pẹ̀lú ọ̀rọ̀ ìkẹyìn pé “ó dáabọ̀”.

Rárá, mi ò kí ń mu àwọn ohun mímu birotini. Kódà ìgbà àkọ́kọ́ tí máa gbọ́ ni pé ohun mímu birotini wà, àmọ́ ohun mímu tí máa ń mu òun ni ohun mímu tí ó máa ń fúnni ní agbára àti okun.

Ìgbà tí ó kẹ́yìn tí mo fò òun ni ìgbà tí mo lọ sí ilé ìjọ ní alẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé ní pàtàkì gan. Mo fẹ́ràn ìwé kíkà. Ọ̀pọ̀ ìwé tí mo máa fẹ́ràn láti ka ni ìwé ní láti lè ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́ àbí nídi ọjà, bí a ti lè dá oko wò sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oní orú ìwé ni mo fẹ́ràn.

Mo máa ń ṣe ètò ìdárayá ní órekóore ìgbà mìíràn bí i ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀ kan. Ni àwọn àárín ọ̀sẹ̀ eyìí tó jẹ́ ọjọ́ ọ̀sẹ̀, mo máa ń se ní òwúrọ̀ kín n tó lọ wẹ̀ àbí mo li ibi iṣẹ́. Tóbá sí di òpin ọ̀sẹ̀, mo máa n lọ sí ilé eré ìdárayá láti lọ ṣe.

Bẹ́ẹ̀ni ojú mi dára ó sì gùn rege gẹ́gẹ́ bí ọmọkùnrin. Mo jẹ́ ọmọkùnrin tí ó rẹwà, àwọn ènìyàn sì máa ń sọ fún mi kó dá àwọn obìnrin pàápàá. Wọ́n máa sọ wípé àwọn nífẹ̀ẹ́ bí ojú mi ṣe rí pé mo jẹ́ ọmọkùnrin tí ó rẹwà tó sì gun ojú ẹ sì gun rege.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti jókòó sí ẹgbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú torí mo fẹ́ràn láti má rí ìta dáradára torí ó ma rẹwà lọ́pọ̀lọpọ̀. O jẹ́ ǹkan tó jẹ́ wipé mo ma n fẹ́ràn láti má a rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Rárá, owó tí mo ń gbà kò dára tó idi. Ó pẹ̀lú ìdí tí mo fi ṣẹ́ tí mò ń ṣe sílẹ̀ torí owó tí wọ́n san fún mi ó kéré, kò to nǹkan kan rárá. Mo sì ti bá wọn sọ̀sọ̀sọ̀ wípé kí wón fi kún àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ yín, wọ́n ò fi kún. Èyí ló mú mi kúrò.

Mo fẹ́ràn láti máa wọ ìbọsẹ́ dúdú, aláwọ̀ dúdú tí ó sì gùn díẹ̀. Ítorí ìgbà kan ni mo máa ń wọ penpe èyí tí ó ní kọjá ibi kókósẹ̀. Àmọ́ nígbẹ̀yìn mo nífẹ̀ẹ́ ìbọsẹ̀ tó gùn dáadáa tí ó sì jẹ́ aláwọ̀ dúdú.

À, mo máa ń ṣe ìdọ́gba tó dán mọ́rán láàrín iṣẹ́ àti ìgbésí ayé nitorí mo jẹ́ enikan tó fẹ́ràn láti má jẹ kí iṣẹ́ kó di ìgbésí ayé lọ́wọ́ bẹ́ẹ̀ kẹ́dẹ̀re mi kì í jẹ́ kí ìgbésí ayé di iṣẹ́ lọ́wọ́. Mo má a ń tó bá di àkókò iṣẹ́ màá ṣe, tó bá sì kó di àsìkò kí n parí iṣẹ́, màá parí iṣẹ́. Mi nì ṣiṣẹ́ lásìkò tó yẹ kí n gbé ìgbésí ayé mi.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe òun ni kókó ẹ̀kọ́ ìṣirò. Mo nífẹ̀ẹ́ kókó ẹ̀kọ́ ìṣirò gan-an nítorí ìṣirò ò jẹ́ kókó ẹ̀kọ́ tí mo nífẹ̀ẹ́ sí. Kódà títí tí mo fi dàgbà mo sì nífẹ̀ẹ́ sí tí mo fi dé fásitì, ilé ẹ̀kọ́ gíga mo sì nífẹ̀ẹ́ kókó ẹ̀kọ́ ìṣirò.

Ọ̀pọ̀ ìgbà mi ò kí máa ń pa àárọ̀ ọkọ̀ mi tí bá ti pinnu láti ṣe ohun kan mo máa ń ṣe ni. Àmọ́ ní ẹ̀ẹ̀kan kan tí àwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀, òun ló máa ń jẹ́ kí n pa àárọ̀ ọkọ̀ mi, ó máa ń jẹ́ kí n yí ọ́ kan padà lórí nǹkan. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà nǹkan tí bá pinnu òun ni mo máa ń ṣe.

Ní ọ̀pọ̀ ìgbà tí mó bá ní ìpè lórí ẹ̀rọ lágbẹ́kà mi níbi iṣẹ́, mi kì í máa ń gbe. Àmọ́ nígbà mìí tí ó bá jẹ́ ìpè tí ó ṣe pàtàkì láti ọ̀dọ̀ ẹbí, mo máa yẹrí, a máa ṣe ìgàbá díẹ̀ láti gbe. Tí ó bá jẹ́ ohun tí ó ṣe pàtàkì, màá gbọ́. Tí ó bá sì jẹ́ ohun tí ó ṣe pàtàkì, màá pè lẹ́yìn iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ dáradára. Ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ọkùnrin ni ò mọ bí a ti ń se oúnjẹ. Èmi gẹ́gẹ́ bí ọkùnrin kan tí mo fẹ́ràn láti máa se oúnjẹ fún ara mi láti jẹ. Kódà àwọn ẹbí àti ará tí wọ́n bá jẹ oúnjẹ tí bá ṣe, wọ́n máa ń gbádùn rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà.

Ẹ kì í n ṣe gbogbo ìgbà àti wípé ó ti pé ọjọ́ mẹ́ta tí mo ti lò ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí tí mò ń lò, òun ni èyí tí a máa ń tẹ́ se ti. A máa tẹ́tí sí, a ni gba ariwo kankan. Ó ní ilé iṣẹ́ kan tí mo ti ṣiṣẹ́, wọ́n ní ẹ̀rọ kan tí wọ́n máa ń lò tó máa ń pariwo gan. Ídí nìyí tí a fi máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní etí.

Bẹ́ẹ̀ni, mo ni aṣọ òtútù ti kíì ṣe méjì mẹ́ta. Èdè tí mo fi ní ni pé ìgbà mi tí òjò bá rọ̀ ní òru mọ́jú tí mo sì rìn láti lọ ibi iṣẹ́. Láti má jẹ́ kí òtútù ìpọ́jù fún mi, mo máa ń wọ àwọn aṣọ òtútù lọ sí ibi iṣẹ́ àbí nígbà mìíràn tí òtútù bá mú lóru, mo máa ń wọ àwọn aṣọ òtútù.

Rárá, mi ò fi tara tara nígbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọdọwọ́, nítorí àwọn ìgbàgbọ́ àtọwọdọwọ́ ó máa ń ní àfikún tàbí ayọkúrò. Nítorí pé bí ẹnìkan bá sọ tíẹ́ ti elọmìí bá máa tú sọ, yóò fi kún àbí kó yọ díẹ̀ kúrò. Nítorí ẹ mi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọdọ.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti gun alùpùpù ri kódà mo ṣi gun ní àná, ìjẹta. Òpò ìgbà, mo fẹ́ lè sọ pé bí ẹ́mẹ́ta ní àárín ọ̀sẹ̀ sí ẹ̀mẹ́rin ní àárín ọ̀sẹ̀ ni máa ń gun alùpùpù. Ìdí ni wípé nítorí ewé ipò tó won, kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń gbé ọkọ̀ mi jáde.

Rárá, mi ò ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nílé mi. Bó tí lẹ̀ jẹ́ mo ń gbìyànjú láti ra wọn kí n ṣe sínú ilé. Bo jẹ́ ẹ̀rọ tí o, a máa pàtẹ́wọ́, tí iná yóò sì máa tàn tabi yóò máa kú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Eléyìí tí a máa ń ṣe fún ẹni tí ó bá ní ìjàmbá kótó dí pé àkọ́ṣẹ́ mọṣẹ́ dókítà dé láti ṣe ìtọ́jú onítọ̀hún. Mo mọ bí a ti ń ṣe eléyìí bóyá ń yàn ni ìjàmbá ọkọ̀ àbó ní ìjàmbá kékeré, àwọn ohun tí eeyan ń láti ṣe láti rán ni lọ́wọ́ láti gbanila kótó dí pé dókítà ò ṣiṣẹ́ tó mọ́jú ṣẹ́ dé.

À bo tìlẹ́ jẹ́ wípé ibi iṣẹ́ mi kọ jìnà sí ilé tí mo gba, torí mo gba ilé kan sí ìtòsí iṣẹ́. Ibẹ̀ ni màá wà láti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì. Tóbá wá dé alẹ́ ẹtì ni màá lọ sọ́dọ̀ àwọn ẹbí mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pa owó pamọ́. Ìdí ni wípé kì í ṣe gbogbo ìgbà ni owó máa ń wà ní ọwọ́ èèyàn. Torí náà ìgbà mí tí ò bá fẹ́ ṣàfẹ́rẹ́ díẹ̀, owó tí mo ti pa mó, ọ̀wọ́n ni mo máa ń lò láti fi yanjú àwọn ohun kan tàbí èkejì.

Báwo ni mo ṣe máa ń gba ọwọ́ lọ́wọ́ àwọn ènìyàn? Mọ́ máa ń gba ọwọ́ ní àwọn ènìyàn bo jálá ọkùnrin àbí obìnrin nítorí pé ó jẹ́ ọ̀nà ìkíni. Tí bá dẹ̀ gba ọwọ́ lọ́wọ́ ènìyàn, mo máa ní suru tó fún bí i boya bi ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá kí n tó yọ ọwọ́ mi kúrò àbí tú ọwọ́ ká.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni ìgbà tí oríṣi tuntun mì bá jáde tí mo sì rí pé ó lágbára ju èyí tí mò ń lò lọ àbí nígbà mìíràn tí èyí tí mò ń lò tẹ́lẹ̀ bá bàjẹ́ àbí ń ṣe sége sége ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Nígba tí iṣẹ́ bá pọ̀, mo máa ń mu lẹ́yọ̀ kankan ní bí wọ́n ṣe ṣe pàtàkì sí, òun ni mo ṣe máa ń ṣiṣẹ́. Èyí tó bá ṣe pàtàkì jù, òun ni mo máa ń sáré yá ṣe. Tí bá ti yá sí i ṣe léyìí, màá ṣì máa tú mú èkejì, màá ṣe miiran nì kanmọ́kànmọ́ kíákíá kí iṣẹ́ má bà á falẹ̀

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá ń wo ojú àwòrán lojoojumo láti wo bí ojú mi ṣe rí. Nítorí nígbà mìíràn tí a bá wà níbí iṣẹ́, ọwọ́ mi lò ti yí, mo lè ti fowo ìdọ̀tí yí ojú e, ṣùgbọ́n màá wojú mi boya kò sí ìdọ̀tí lójú mi. Torí wípé mo máa ń nífẹ̀ kí ojú mi gúnrégé ní ọ̀pọ̀ ìgbà.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà tó ìṣẹ́jú ọgbọ̀n. Lárin ìṣẹ́jú ọgbọ̀n màá ti jẹ oúnjẹ ọ̀sán mi tán. Mo sì le wa fi ìṣẹ́jú márùn-ún tàbí mẹ́wàá fi sinmi oúnjẹ kó tó dì pé màá padà ṣì ẹnu iṣẹ́

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni òhun ni kí n fi mu kókò àbí kí n fi mu gààrí torí mo nífẹ̀ẹ́ àkàrà ní ọ̀pọ̀lọpọ̀. Mo nífẹ̀ẹ́ è gidi gan nítorí ó dùn tọ́. Tí a bá rí kókò yẹn tí kókò yẹn bá gbóná tí a sì fi ṣúgà sí tó dùn dáadáa, ka wá rẹ jẹ pẹ̀lú àkàrà. Hmmm ó dùn.

Bí mo maa se ń ṣètò owó iṣẹ́, mo máa ń ní àkọsílẹ̀ tó dájú tó gún rẹgẹ́. Lẹ́yìn àkọsílẹ̀ tó ti pé tí mo ti kà, mo máa ń kó lọ sí ilé ìfowópamọ́. Lẹ́yìn ìgbà tí mo bá kó lọ sí ilé ìfowópamọ́, wọ́n á fún mi ní ìwé pélébé. Ìyẹn àrídájú wípé mo kó owó wá, màá sì lọ tọ́jú rẹ̀ sí ibi tí a fẹ́ pamọ́ sí nítorí ọjọ́ iwájú.

Mi ò fẹ́ràn láti máa rán èyan kiri. À, irun òkè o máa ń tètè sú mi. Ó ní ibì kan tí a ṣeré lọ, ibi ìgbafẹ́ èmi àti ẹbí mi. Ó ní òkè kan tí a máa ń gùn. À, ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní gun òkè yìí mo fẹ́ lè máa dára mi lẹ́bi wípé kí ló sún mi dé bí? Kílódé tí mowá gun òkè yìí, ta ló ránmi nse.

A bẹ́ẹ̀ni ni ẹekọ kan, a máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, èyí ni wípé tí wọ́n bá ṣe nkan tí ó mú mi lórí wú, mo kan lè fún wọn ní owó kékeré kan wípé kí wọ́n gbà, kí wọ́n fi lè yí ra nkan tí wọ́n lè fi ṣẹnu, èyí ni mo máa ń ṣe láti fi mọ rírì wọn.

Tí mo bá wà ní inú ìlà, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń tẹ ẹ̀rọ alágbèéká mi láti wà lórí afẹ́fẹ́ láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ àbí láti máa wo ohun tí ó ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ àbí kí n tẹ ọ̀rọ̀ ìgbóhùn si etí kí n tẹ̀ ẹ́ sí etí ki máa gbọ́ rìn.

Báwo ni mu ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Tí ìṣòro bá dé láàárín àwọn ẹlẹgbẹ́, ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbìyànjú láti pe àwọn ẹlẹgbẹ́ jọ láti sọ̀rọ̀ kí oníkálukú sọ ohun tí ó bá ń dùn lọ́kàn. Tí oníkálukú bá sọ ohun tí ó bá ń dùn lọ́kàn, a lè mọ bí a ṣe bá oníkálukú sọ̀rọ̀ láti yanju ìṣòro tí ó bá wà nílẹ̀.

Mi kí n fi tára tára ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀, àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan nígbà mí, mo máa fẹ́ mọ irú èèyàn tí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi jẹ́. Bóyá èèyàn tí wọ́n ṣe finútan ni, bóyá èèyàn tí wọ́n lè fọ̀rọ̀ lọ ni, bóyá kì ń ṣolófoófo, bóyá ẹni tí inú ẹ̀ mọ́. Ṣọ́ àwọn nǹkan yìí ló máa jẹ́ kí n ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.

A bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tàbí ará tàbí àwọn alábàáṣiṣẹ́pọ̀, èmi tí wọn ò mọ̀ bí a ti ń kọ lẹ́tà, wọn a sì tọ fún mi pé kí n bá wọn kọ̀. Màá sì mọ̀, màá sì bá wọn kọ̀. O tí lẹ ní alábàáṣiṣẹ́pọ̀ mi kan tí ó l'oun fẹ́ kọ lẹ́tà láti bèrè fún kíkún owó oṣù rẹ̀, èmi ni mo bá a kọ́

Bẹ́ẹ̀ni mo máà ń ṣeré ìdáni. Ó jẹ́ eré tí mo fẹ́ràn ní ọ̀pọ̀lọpọ̀ tí ó sì jẹ́ oun tí ó máa ń wu mi lórí. Ó sì máa ń jẹ́ kí mo rántí àwọn oun kan tí ó ti ṣẹlẹ̀ rí, èleyi ti ó sì máa ń jẹ́ kí inú mi dùn káyá mi kí ọ̀kan mi kò sì kún fún ayọ̀.

À bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀, mo ní nọ́mbà orílẹ̀, ó ti pẹ́ tí mo ti gbàá. Ní kété tí mo pé ọmọ ọdún méjìdínlógún, òun ni mo ti lọ gba nọ́mbà orílẹ̀ mi torí wípé mo mọ̀ pé ó ṣe kókó, ó ṣe pàtàkì láti ṣe ọ̀pọ̀ nǹkan hàn ní orílẹ̀-èdè mi. Nítorí ẹ̀ ní mo ṣe ti lọ gbàá lásìkò bóyá èèyàn fẹ́ lòó nílé iṣẹ́ ìfowópamọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀, àmọ́ kòkò ibẹ́ ni pé mo ti gbàgbé. Oṣù kẹsàn ọdún wo ni a bí mi. Mo ti gbàgbé àmì ìràwọ̀ mi. Àh! But máa tún ṣe ìwádìí nítorí pé mo lérò wípé ó yẹ kí ènìyàn mọ̀ nítorí ọjọ́ iwájú.

Bí wákàtí mẹ́ta àbí sí mẹ́rin ni mo ma fi ń wo ìbòjú ní ojoojúmọ́. Wákàtí mẹ́ta yìí á bẹ̀rẹ̀ ní nkan bí aago méjìlá ọ̀sán títí dé aago mẹ́ta ọ̀sán ní ìgbà mìíràn.

Bí mo ṣe máa ń rántí awon ọrọ̀ áṣina mi ní ọ̀pọ̀ ìgbà, mi ò kí ń gbàgbé awon ọrọ̀ áṣinà mi. Àmọ́ mo tilẹ̀ kọ sí ara ìwé pélébé tí mo lè mọ́ ara ògiri. Nígbà mi tí bá fẹ́ jáde, ojú mi á lọ bẹ́ẹ̀, mo sì máa rí, máa sì kà. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà mo máa ránti.

Ní ìgbà tí ààyè rẹ̀ bá yọ̀ ohun ni mo máa ń fà á torí wípé kì í ṣe gbogbo ìgbà ni máa ń ní àkókò láti ṣe eléyìí torí iṣẹ́ wà níbẹ̀, ẹbí wà níbẹ̀, gbogbo ẹ̀ mọ́ra wọn. Kí í ṣe gbogbo ìgbà ni mo máa ń ní ààyè láti ṣe èyí.

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títara mi ní ọ̀pọ̀ ìgbà. Àwọn tí mo máa ń fojúsùn tí wọ́n nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń wò tí ó fi jẹ́ àfojúsùn mi, mo máa ń bá wọn pàdé tojepé ó sì máa ń pé sì wọn lára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbẹ́jáde ní ibi iṣẹ́. Tí a bá fẹ́ gbé àwọn ọjà àbí àwọn nǹkan tàbí èkejì lọ sí ilé iṣẹ́ wa ní ẹka ìbò mi, mo má a ń ṣe àkọsílẹ̀ ìwé rẹ̀. Wọn ó sì mú fún awakọ̀, a ó sì mú sì bójú tó bí wá ṣe kó gbogbo ẹṣinú ọkọ̀ láti ṣe ìgbẹ́jáde.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti rin atẹ́gùn torí pé ríran atẹ́gùn dára lọ́pọ̀lọpọ̀ torí ìkan jẹ́ ìkan tí mo nífẹ̀ẹ́ sí. Mo nífẹ̀ẹ́ sí gidi gan. Ó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn mìíràn wọn kò nífẹ̀ẹ́ sí. Èmi jẹ́ bí ènìyàn kan tó jẹ́ wípé púpọ̀ inú áwọn nǹkan tí èèyàn nífẹ̀ẹ́ sí èmi kò nífẹ̀ẹ́ sí mi ì mọ̀dí tó fi jẹ́ bẹ́ẹ̀. Bòyá bá ṣe dá mi ni yí.

Ìgbóná jọ́jọ́ oríṣiríṣi ni mo fẹ́ràn. Kò sí èyí tí mo kórìíra, àmọ́ èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́, ó jẹ́ èyí tí àwọn ènìyàn ń lò, èyí tí ó common ti awọn ènìyàn ń lò. Mo sì fẹ́ràn rẹ̀. Mo nífẹ̀ẹ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Kódà àwọn ẹbí mi wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. Àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá wá kí mi nílé, wọ́n náà wọ́n nífẹ̀ẹ́ èyí tí mò ń lò.